Nígbà tí mo kẹ́yìn lọ sí ìbì orin ni ìgbà tí mo wà ní ìpelé girama tí a máa ń ṣe eré olórin tí a máa ń ṣe ní ìgbà míì.

Rarà ó, mi ò mọ rára ó torí mi ò mọ̀ ọkọ̀ wà. Mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ẹ kó bí wọ́n ṣe máa ń wa ọkọ̀ ni. Mi ò mọ ọkọ̀ wà o, mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ kò ni. Mi ò mọ bí wọ́n ṣe le dá ọkọ̀ dúró ní ìkọjúkọjú, ìtọ́júkọjú, títújúkọjú, mi ò mọ̀

Nígbà tí mo kẹ́yìn wọ ọkọ̀ akẹ́rù ní bí ọdún márùn-ún sẹ́yìn, nígbà tí mo fẹ́ lọ sí ibi ìgbìmọ̀ jáde àpò ẹgbẹ́ màámi mi, ìgbáná ni mo kẹ́yìn ọkọ̀ ìṣẹ́ ẹrú.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára tí mo bá ń jẹun, òbí mo máa ń jẹun bí, ọmọ tó wà bí mi ni òbí jẹun, bí ó bá ṣe rí, máa jẹun. Dáradára ni, mo ní ìwà tó dára tí mo bá ń jẹun, tí mo bá tí mo bá ń jẹun, ìwà tó dára, bẹ́ẹ̀ni.

Mo fẹ́ran eré ìdárayá. Ki n máa gbọ́ orìn. Mo fẹ́ran rẹ̀ púpọ̀ jù tàbí ijó jíjó. Mo fẹ́ran eré ìdárayá púpọ̀ jù. Mo fẹ́ran rẹ̀ ohun kíkọ àti ijó jíjó. Mo fẹ́ran rẹ̀ dáradára.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn oúnjẹ tó ní ata gan-an, bí mo máa jẹ ata. Ni abínibí ìgbésí wọ́ọ̀sì Benin, a fẹ́ràn láti máa jẹ ata dáradára torí kí oúnjẹ Yorùbá ní ata kì í lọ ní ẹnu wa. Gẹ́gẹ́ bí náà, mo fẹ́ràn oúnjẹ tó ní ata.

Ti mo bá sin, mo máa sọ wípé àlhamdullilahi robil Aláàmín. Òun ni mo máa sọ, mo máa fi ògo fún olúwa ní pé o ṣe é, mo dupe o tó yẹ kí ń sin ní àyọ, tí mo sì wà ní àlàáfíà tí mo fi lè sin.

Mo máa lọ sí ilú etígbọ̀ọ́. Èyí tí mo bá gbọ́ sí tí mo sì mọ̀ nípa rẹ̀, oun ni mo máa ń lọ. Mi ò ki ń lọ sí ibi tí wọn bá pè mi sí. Etígbọ̀ọ́, èyí tí mo bá gbọ́ sí, na ni mo máa lọ. Wọn ti mọ̀ mí, mi ò kí ń lọ ibìkan tí wọ́n bá mọ̀ mí. Bẹ́ẹ̀ ni, ó ti máa ràn mí lọ.

Bẹ́ẹ̀ni, màá ṣe ìdárayá, màá ṣe ìdárayá dáradára. Tí mo bá gbé ọrẹ sí, mo máa jo fún ara mi. Òun ni idàrayá tí mo máa ń ṣe fún ara mi. Mo fẹ́ran orin kí n dè máa jó sí i. Ó ni ìdárayá tí mo fẹ́ran láti máa ṣe. Màá ṣe ìdárayá dáradára.

Bẹ́ẹ̀ni, má jẹ oúnjẹ tó kù. Torí tí oúnjẹ bá ṣẹ́kù, àṣà le dà nù. Má jẹ jíjẹ náà ni, lè jẹ oúnjẹ tó kù, mo ma jẹ dáradára. Mí o kìí fi oúnjẹ sọ̀fọ̀, mo má jẹ oúnjẹ tó kù, má jẹ dáradára. Bẹ́ẹ̀ni, má jẹ.

Ẹ̀kọ́ tí mo kà ní, tí mo fẹ́ràn láti máa ka ní ìnu ìwé, òun ni ẹ̀kọ́ tí èèyàn máa kà tó fi mọ̀, ó máa yéyàn nípa bí èèyàn ṣe ń ma n ṣe ní àwùjọ àti bí èèyàn ṣe lè gbé ní ìwé pọ̀. Bẹ́ẹ̀ ni, ìwé tí mo fẹ́ràn láti máa ka ní.

Nigbati mo bá dúró dè nǹkan, mo máa ní sùúrù nónìí, torí ó dára kí èèyàn má ní sùúrù lórí gbogbo nǹkan tí ó bá dúró dè. Ẹni tó bá ní sùúrù oní ńǹkan tó dúró dè ló máa to lọ́wọ́, o máa tẹ́ni owó. Sùúrù náà ni mo máa ní kí a fi gba nǹkan tí mo dúró, nǹkan tí mo dúró dè.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kíkọrin dáradára. Àgàgà tí mo bá ń ṣe iṣẹ́ ilé lọ́wọ́ àbí tí mo bá ṣe ohunkóhun, mo fẹ́ràn kí n máa kọrin ní òpòlopò. Mo fẹ́ràn orin, orin kíkọ o yára, ó yá mi ní ara láti ṣiṣẹ́ dáradára.

Mi ò tí ì ní ọkọ̀ o Mi ò ní ọkọ̀, ṣùgbọ́n, ṣùgb́ọn tí mo bá wà nínú ọkọ̀ mìíràn, mo lè jẹun tí ayé, tí ayé bá yọ sílẹ̀. Mi ò tí ì ní ọkọ̀ níti temì o.

Rárá o, kí n gba ìmẹ́lẹ́ tí àìwúlò torí kò dára, kò le ṣe ni ní àǹfààní kankan. Ó daa kí èèyàn máa gba èyí tí ó ní àìwúlò, bẹ́ẹ̀ ni mo ṣe máa ṣe tì Èyí tó bá ní ìwúlò ni mo máa ń gba.

Bẹ́ẹ̀ni, mo màá wo fìlà dáradára. Mo nífẹ̀ẹ́ kí ń máa wo fìlà, tọ́ rí mi o nífẹ̀ẹ́ kí má ṣi elẹ́da mi sílẹ̀ gídi. Mo nífẹ̀ẹ́ sí fìlà, mo màá n wo fìlà dáradára. Ní gbogbo ìgbà, mo màá wo fìlà. Tí mo bá ń jáde, màá wo fìlà. Màá wo fìlà dáradára.

Ìsọdọ̀tun ọkàn. Bẹ́ẹ̀ni, máa ṣe ìsọdọ̀tun ọkàn nígbà mìíràn. Ki ṣe ní gbogbo ìgbà, ni mo máa n ṣe ìsọdọ̀tun ọkàn nígbà mìíràn.

Má yanju isoro ayárabiàṣà mi bí kí n lọ fún àwọn tí ó mọ̀ nípa rẹ̀ kí wọ́n bá mi yẹ̀ wò gbogbo ǹkan tí ó bá ṣe torí mi ò mọ̀ ẹ̀rọ ayárabiàṣà, mi ò mọ̀ yẹ́ wò, ìṣirò tó wà níbẹ̀ mi ò mọ yẹ́ wò. Àwọn tí ó mọ̀ nípa rẹ̀ ni mo máa fún ní gbogbo.

Tí mo bá jí ní òwúrọ̀ nkan, mo kò kọ́ máa gba àdúrà. Àdúrà náà, lẹ́yìn tí mo bá gba àdúrà, màá gbá ilẹ̀. Ìgbá mi, mo lè kọ́kọ́ gbọ́unjẹ léna kàná. Ìgbá mi, mo de lè kọ́kọ́ fọ aṣọ. Bo ba ṣe wù mí ni mo ṣe máa n ṣe ní òwúrọ̀ kookan.

Ìgbà tí mo máa ń ra epo fún ọkọ̀ mi ni ìgbà tí ó bá jọ sí mi lọ́wọ́, tí mo bá rò pé àtùpà sí yí máa yọ sí mi lọ́wọ́, ó yẹ kí mo dè máa rà á fún un. Bẹ́ẹ̀ ni, tó bá yọ sí mi lọ́wọ́ ni mo lè máa ra epo fún un.

Hmm adéhùn, mo má ka àwon adéhùn dára dáadáa torí kò da kí ènìyàn kó se adéhùn fún ẹni ẹni kejì kí ó má múṣẹ. Adéhùn ò dáa, gbèsè ni adéhùn ní a gbèsè ni adéhùn kò dára kí ènìyàn má ṣe adéhùn kí ènìyàn má mú adéhùn sé. Níbe naa ko jú sí? Ọlọ́run kò nígè iru nkán baun, ó dára kí èeyàn má ṣe adéhùn ki ó dè má múṣẹ. Bẹ́ẹ̀ni, ó dára púpọ̀ ka máa mu.

Bẹ́ẹ̀ ni o, mo máa ṣe àtúnlo nnkan dáradára. Tí mo bá lo nnkan, tí mo bá tọ́jú rẹ̀ dáadáa, ìgbà mí mo tún, mo sì tún máa tún lo. Mo máa ṣe àtúnlo nnkan. Nnkan tí ó bá ti ì bàjẹ́, mo má ṣe àtúnlo rẹ̀ náà ni. Bẹ́ẹ̀ ni, mo máa ṣe àtúnlo nnkan.

Hmm, ibéère yin, ṣé mo máa di ọ̀jà àbọ̀ nígbà tí mo bá wà nínú ọkọ̀? Hmm, rárá, rárá, bẹ́ẹ̀ kọ́, mi ò lè di ọjà àbọ̀ nígbà tí mo bá wà nínú ọkọ̀

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran yíya àwòrán. Ìgàgà tí mo bá ṣẹ̀ṣẹ̀ wọ aṣọ tuntun, mo fẹ́ràn yíya àwòrán dáradára. Lọ́yàn bá ń jáde, mo fẹ́ràn kí máa ya àwòrán. Mo fẹ́ràn rẹ̀, mo máa ya àwòrán dáradára.

Rárá o, mi ò tíì lé ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ rí o. Mi ò tíì lé ẹnikẹ́ni kúrò ní ibi iṣẹ́ rí. Rárá o, mi ò le lé èèyàn kúrò ní ibi iṣẹ́ o. Tí ó bá gba jẹ́ lẹ́nu èèyàn, kó dára. kÓ dára kí ẹ̀wọ̀n ma lé èèyàn kúrò ní ibi iṣẹ́. Mi ò tì lé èèyàn kúrò ní ibi.

Èmi ò ní oúnjẹ kan pàtó. Mo máa jẹ ní òwúrọ̀ o. Oúnjẹ tí mo bá ti ní, ọ̀un na ni mo máa jẹ. Mi ò ní oúnjẹ kan pàtó. Tí mo bá jẹ oúnjẹ tí ó bá wù mí jẹ ní àkókò ìgbà náà, òun ni mo máa jẹ. Tí ó bá wà ní ìka pa mi, òun ni mo máa n jẹ. Mi ò ní oúnjẹ kan pàtó.

Ìyá mi ṣé mo fẹ́ràn ọbẹ̀ ẹ̀fọ́ àbí tàbí iṣu tí ó wà ní ọwọ́ ǹkan náà, lóle tí ó ṣe létí, tí ó wà lọ́wọ́ ǹkan tí ó bá wà níbẹ̀, ó ni mo ni màá fi ti bà tí màá fi tì beeni.

Mo máa ń fọ aṣọ, máa ń fọ aṣọ bí ẹ̀ẹ̀méjì àbí ẹ̀ẹ̀mẹ́ta ni ó ṣẹ̀ ní ọjọ́ tó bá wù mí láti fọ aṣọ. Àárọ̀ ọtún ni mo ti máa ń fọ aṣọ mi, tàbí mo fẹ́ràn kí má fọ aṣọ fún tó ṣe fún tó ṣe òǹkùn nígbà tí mo bá fẹ́ fọ aṣọ mi.

Nígbà tí mo bá ń lọ sùn, mo máa ń wọ aṣọ gáhùn kekere kan pẹ̀lú ṣòkòtò kekere kan náà sì n bí mo ṣe máa sùn ní alaálẹ́.

Mo fẹ́ràn láti máa lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi torí ọmọ mi ó nífẹ̀ẹ́ ọmọ ẹ̀gbọ́n mi púpọ̀ àwon mejeẹ́jẹ́ wọn máa le máa bára wọn sere. Mo láìki kí n máa lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi torí emi náà nífẹ̀ẹ́ láti máa lọ síbẹ̀ so mo ṣì ní ìfẹ́ ìyàwó ẹ̀gbọ́n mi náà.

Rárá o, mo gbàgbó, mi ò sì tún gbàgbó. Mi ò ní mo gbàgbó, mo ṣẹlẹ̀ ní mi ò gbàgbó. Ṣùgbọ́n mi ò fi bẹ gbàgbó nínú gbàgbó àtọwọ́dọ́wọ́, mo fi bẹ gbàgbó tí wọn tó ṣojú mi, bẹ́ẹ̀ ni, mi ò fi bẹ gbàgbó.

Bẹ́ẹ̀ni, mo ń lu etí mi. Etí méjì gan ni mo lu. Etí méjì kan ní a apá ọ̀tún, etí méjì ni a apá òsì. Bẹ́ẹ̀ ni mo ṣi lu etí mi. Mo lu etí mi o. Mo ti lu etí mi. Mo lu kán nígbà tí mo wà ní kékeré, mó sì lu ikán nígbà tí mo ti dàgbà báyì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Tí owó mi bá pe, mo máa ṣiṣẹ́ ju wákàtí lọ dáradára. Bí owó mi bá ṣe kún sí, bẹ́ẹ̀ ni mo ṣe máa ṣe iṣẹ́ sí. Tí ó bá jẹ́ owó mi ò kún, mo lè ṣẹ́ kí wákàtí o tó mọ́tọ̀, però tí owó mi bá kún, mo máa ṣiṣẹ́ ju wákàtí lọ.

Bẹ́ẹ̀ni, máa pe àwọn oníbàárà tuntun láti fà ájù wọ́n mọ́ra àti láti rántí wọ́n, láti tọ́rọ́ wọ́n ní sí ọrọ̀ àjọṣọ wa. Màá pe wọ́n dáradára. Màá pe àwọn oníbàárà tuntun. Bẹ́ẹ̀ni, màá pe wọ́n.